Ìṣòro jẹ́ ohun tí èèyàn máa ń kojú ní ọjọ́, ní ọjọ́ ayé èèyàn, tí ó sì jẹ́ wípé yálà nínú ọ̀rọ̀ ayé èèyàn ìní àbí ní ẹnu ìṣẹ́ tí èèyàn ń ṣe ni ìṣòro yóò wà. Ẹ̀ẹ̀, èèyàn sì gbọ́dọ̀ wá ojútùú sí ìṣòro yìí kí èèyàn bá lè tẹ̀síwájú nínú ohun tó máa ń ṣe. Ìṣòro lẹ́nu iṣẹ́, òun ni ohun tó jẹ́ wípé, ẹ́, a gbà pé yóò máa wáyé, tí ó sì jẹ́ wípé ọgbọ́n àti wá ojútùú sí òun ni a gbọ́dọ̀ wà ní, ẹ́, gbogbo ìgbà tó bá ṣẹlẹ̀. Tí mo bá ríi kójú òṣòro kan lẹ́nu iṣẹ́, màá kọ́ wọn irú ìṣòro náà, ẹ́, ibi tí ó ti ṣẹ wá. Nítorí wípé tí èèyàn bá ti kọ́ ma ibi tí nǹkan tó ti kọ́ wọ́ wá, èèyàn ó lè mọ èèyàn ojútùú tí èèyàn ó ṣe sí, tí èèyàn ó wà sí. Ẹ̀, èyí ló fi jẹ́ wípé, ẹ́, ìṣòro tó bá kọ́ ṣẹlẹ̀, màá kọ́ wá, màá kọ́ wo ibi tí ìṣòro náà ti gbà wá. Tí mo bá ti wo ibi tí ìṣòro náà ti gbà wá, ilé yìí ó sọ, ẹ́, ohun, ìyì, ọ̀nà tí màá gbà láti fi, ẹ́, tán ìṣòro yìí. Tí ó sì, ẹ́, àwọn, àwọn tó bá, àwọn àṣòro tó bá dé lẹ́nu iṣẹ́, òun ló ń jẹ́ wípé, ẹ́, alákọ̀ọ́kọ́ tí mo máa kọ́ ṣe òun ni pé, ẹ́, màá kọ́ wo, màá kọ́ lo ọgbọ́n àtinúdá tèmi, màá kọ́ ronú lórí gbogbo ọ̀nà tí mo lè gbà tán ìṣòro yìí. Ṣé ìṣòro yìí ti ṣẹlẹ̀ rí? Ṣé ohun tí ó jẹ́ wípé, ẹ́, mo ti kojú rí ni? Àbí ìṣòro tuntun ni? Tí ó bá jẹ́ pé ohun tí mo ti kojú rí ni, ṣe mo ṣe ṣé nígbà ohun tí mo kọ́, kọ́, kọ́ ṣẹlẹ̀ nígbà náà, ṣe mo ṣe rántí ẹ? Mo yóò sì yànjú àti rántí bí mo bá ṣe kojú òṣòro náà rí. Tí ó bá jẹ́ pé ìṣòro tuntun ni, ẹ́, àwọn kí ni mo lè ṣe láti lè tán ìṣòro yìí ní kíákíá? Tí ó bá jẹ́ wípé agbára mi ò bá ká ìṣòro yìí, kí ni mo lè ṣe? Ṣé màá fi sílẹ̀ tí, tí ìṣòro yìí tí ó máa ṣẹ̀díwọ́ fún mi ni? Rárá, èmi kò ní ṣe báyìí. Ẹ́, màá fi ọ̀rọ̀ lọ àwọn tó jẹ́ akẹgbẹ́ mi, tọ́ jọ ní mọ̀ nípa ohun ìṣẹ́ tá ń dun ṣe. Tí àwọn akẹgbẹ́ mi ò bá lè wá ojútùú sí i, màá fi lọ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá mi lẹ́nu iṣẹ́ tí mo sì mọ̀ pé àwọn ilé wọn ní ìrírí tó kún tí wọ́n sì máa mi wá ojútùú sí ìṣòro yìí. Ẹ̀, ìṣòro rírú ló máa ń dín bá ni, ṣùgbọ́n wọ́n ní kí èèyàn bá dákẹ́, tara èèyàn bá ni dákẹ́. Ẹ̀, ohun tí ìṣòro tí èèyàn máa ń kojú, ohun tí ó jẹ́ nǹkan, ẹ́, kò sí nǹkan ó ṣe nǹkan tuntun, ohun tó ti kò sí tuntun tuntun tuntun, kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ohun tó yẹ kó ti ṣẹlẹ̀ sáwọn nǹkan rí ni tí ojútùú sì ti wá. Ẹ̀, èèyàn lè yóò wá ọ̀nà láti wá ojútùú sí gbogbo ìṣòro tí èèyàn bá kojú.

Ẹ̀rọ ìgbésókè ló jẹ́ ohun tí kò wọ́pọ̀ ní agbègbè wa ní àsìkò tí a wà yìí, tí ó sì jẹ́ pé àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan ni a ti máa ń rí àwọn ẹ̀rọ yìí. Ẹ̀ tí mo bá wà níbí iṣẹ́, mo máa ń gbìyànjú àti lo ẹ̀rọ ìgbésókè láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ torí wípé àwọn ẹ̀rọ yìí oun ni a máa ń fi bá ara wa sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́, èyí tí ó sì jẹ́ wípé ẹ̀rọ ìléwọ́ oníkálukú, òun ni ó tún wà níbẹ̀ táa tún le, tó tún jẹ́ ọ̀nà míì tá a tún le bá ara wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀rọ ìgbésókè ni a sábà máa ń lò láti fi bá ara wa sọ̀rọ̀ níní nípa iṣẹ́ tí a bá ń ṣe. Ẹ̀rọ yìí ló jẹ́ pé ilé iṣẹ́ wa, òun ni wọ́n sàgbékalẹ̀ rẹ̀ tí wọ́n sì fún, wọ́n sì jẹ́ kí oníkálukú òṣìṣẹ́ kó mọ gbogbo ọ̀nà àá gbà láti máa bá òṣìṣẹ́ míì sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́. Mo lè wà nínú ọ́fíísì mi, èmi lè jáde kúrò nínú ọ́fíísì mi kí n lọ lo ẹ̀rọ yìí, eh láti lọ tí, tí n bá wà ní ìta ọ́fíísì mi, tí mo bá fẹ́ bá àwọn èèyàn mìíràn tó wà níbi tó jìnnà sọ̀rọ̀, mo lè lo ẹ̀rọ yìí láti bá wọn sọ̀rọ̀, tí ó sì jẹ́ wípé ẹ̀rọ yìí òun ni ó, ó yára láti lò fún mi. Níbi tí mo bá ti rí, èmi kì í lò ẹ̀rọ yìí láti fi, láti fi bá àwọn ẹbí mi àbí àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, ṣùgbọ́n ẹnu iṣẹ́ ni mo máa ń sábà tí máa ń lò, tí ó sì máa ń jẹ́ kí iṣẹ́ wa kí, ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kó yára sí i.

Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́, òun ni ìmọ̀ bí a ṣe ń yin ìbọn, tí ó sì jẹ́ wípé ìmọ̀ yìí ti wà lọ́kàn mi láti ọjọ́ tó ti pẹ́ láti ní, èmi kò fẹ́, èmi kò fẹ́ ní ìmọ̀ yìí láti fi máa da ìlú láàmú tàbí láti fi máa bá àwọn èniyàn ja. Bi kò ṣe wípé láti fi lè máa ṣọ́ ara mi níbi tí mo bá wà, torí wọ́n sọ wípé, ìṣọ́ ra eni òun ni oun tí ó péye lórí jù nínú gbogbo ìṣọ́. Tí ǹkan bá ṣele, wọ́n ní tí iná bá jó ni tó jọ́ omọ́ ẹni tara ẹni là á kọ́kọ́ gbọ̀n. Tí èèyàn bá ní àwọn imọ bi eyán ṣelẹ̀ yìnbọn, tí èèyàn sì ní, ìbọn tí àwọn ìjọba fọwọ́ sí, tí aburú bá ṣẹlẹ̀ ni agbègbè èèyàn, fọ̀wọ́ fún àpẹẹrẹ, bóyá olè, àwọn olè wọn ṣèṣì wá jà ládùúgbò tí èèyàn bá wà tí wọ́n fẹ́ kó ilé èèyàn. Tí èèyàn bá ní ìmọ̀ títí èèyàn, tí èèyàn sì mọ̀ yín dáadáa, èèyàn ó lè fi ìbọn yìí, èèyàn ó lè fi dẹ́rù bá wọn. Àmo tí ó bá sì fẹ́ ya alágídí, èèyàn ó lè fi bá wọn jà. Eléyìí ló fa, ìdí pàtàkì tó fi jẹ́ pé mo fẹ́ ní ìmọ̀ yìí, tí mo sì gbà pé kò sí ìmọ̀ tí ò wúlò, tó bá dojú kan ìmọ̀ yìí ni ó lè ṣokùnfà, bi máa se bọ́ nínú ìjàmbá. Eléyìí ló sì jẹ́ wípé mo ni lọ́kàn láti lọ kọ́ nípa ìmọ̀ yìí tí mo sì máa ń ṣiṣẹ́ tọ̀, tí mo sì ti ń gbìyànjú àti ṣiṣẹ́ tọ̀. Ó jẹ́ pé nínú ọdún yìí, màá mọ̀ nípa ìmọ̀ yìí tí màá sì, lẹ́yìn igbà náà tí màá sì ra, àwọn ohun ìjà tó jẹ́ àmọ̀ sí ìbọn, pistol tí màá sì, tí màá sì finṣọ́ ẹ́mi mi, màá, màá fi ìwe màá, màá jẹ́ kí màá rà ìbọn òun, màá sì jẹ́ kí ó jẹ́ èyí tí ìjọba ti fọwọ́ sí tí ó ní ìwé.

Ọdún tí ó lọ ní oṣù kejì, òun ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ẹ̀, Nǹkan tí mo kọ́ òun ni bí a ṣe ń ṣe àdáyanrí data tá ń pè ní data analysis tí ó sì jẹ́ wípé ìmọ̀ yìí òun ni o ti wumí láti kọ́ fún ìgbà pípẹ́. Nínú iṣẹ́ wa òun ló jẹ́ wípé a máa ń ṣiṣẹ́ pẹ̀lú data ṣùgbọ́n aláwọn, àwọn tí wọ́n wà tí wọ́n ní ìmọ̀ kíkún nípa eléyìí tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní. Ṣùgbọ́n mo rí pé àìmọye, ẹ́, àìmọye data òun ni óuń wá sí mi lọ́dọ̀ ní gbogbo ìgbà tí ó sì jẹ́ wípé, ẹ́, látara bí mo ṣe máa ń bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀, àwọn ẹ́, oníbàárà sọ̀rọ̀. Mo ní láti máa ní àwọn data yìí ní, ẹ́, ọmọ, ọmọ ika mi tí maá lè máa bá wọn sọ̀rọ̀ ní gbogbo ìgbà, tí màá le máa lo àwọn data wọn tí mo bá ń bá wọn sọ̀rọ̀. Eléyìí ló jẹ́ ke mi gangan kí n fẹ́ mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe àdáyanrí data tá ń pè ní data analysis tí mo sì gbà wípé ìmọ̀ yìí yóò tún ràn mí lọ́wọ́ níbi tí mo bá tí ń bá àwọn oníbàárà wa sọ̀rọ̀. Ẹ̀, Eléyìí òun ló jẹ́ wípé mo rí, ẹ́, ẹ́, ìkan lára àwọn ọ̀gá ní, ẹ́, ní ètò, ní ètò data analysis tí mo sì bá ẹni náà sọ̀rọ̀ tí ó sì, ó sì ṣetán láti, ó sì gbà láti kọ́ mi ní, ẹ́, ẹ́, tifun tẹ́dọ̀ data analysis. A sì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí tó jẹ́ pé a máa ń ṣe ní ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú ni a máa ń kọ́ àwọn ẹ̀kọ́ yìí. Ẹ̀, Ìgbà tí ó sì fi di oṣù méjì, mẹ́ta èmi náà ti mọ̀ nípa àwọn ẹ̀kọ́ yìí. Ìgbà tó sì máa fi di oṣù mẹ́fà mo ti ní ìmọ̀ tó kún nípa data analysis tí èmi náà tí mo ti ń lè ń ṣe àdáyanrí data fúnra mi. Ìmọ̀ yìí òun sì ni eyí tí inú mi dùn sí tí ó sì jẹ́ wípé mo nífẹ̀ẹ́ bí mo ṣe lọ kọ́ torí pé ó tún ran iṣẹ́ mi lọ́wọ́

Bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ará ibì iṣẹ́ mi sọ̀rọ̀ lórí nínú ẹ̀rọ ìgbésókè, tí ó sì jẹ́ wípé, ẹ́, àwọn ẹ̀rọ yìí òun ni ó wà ní àwọn ibùdó tí wọ́n fi sí ní ibi iṣẹ́ wa tí a ti lẹ̀ máa bá ara wa sọ̀rọ̀. Ilé iṣẹ́ wa gan an gan an, òun ló ṣe àgbékalẹ̀ eleyìí kó má jẹ́ pé bóyá a máa lò ẹ̀rọ ìléwọ́ ara wa láti máa fi bá ara wa sọ̀rọ̀. Ẹ̀, eléyìí tó máa ń fa, eléyìí tó máa ń jẹ́ kí ilé iṣẹ́ wa kan lè ní, ẹ́, kan lè ní àkálẹ̀ àwọn, àwọn ọ̀, àwọn ọ̀rọ̀ kan kan táa máa ń bá ara wa sọ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀dẹ̀. Eǹ, tó sì jẹ́ wípé mi ò rí, mi ò tún, mi ò fi bẹ́ẹ̀ rí ẹ̀rọ ìgbésókè ní àwọn agbègbè àbí àárín ìlú, ẹ́, yàtọ̀ sí ibi iṣẹ́ wa. Eléyìí ló fi jẹ́ pé mi ò kín rí i lò láti le bá àwọn tí wọ́n jẹ́, ẹ́, ẹbí, ẹbí àti ọ̀rẹ́ mi tí mi ò fi ń lò bá wọn sọ̀rọ̀. Ẹ̀n, òí ẹ̀rọ ìléwọ́ mi handset, òun ni mo máa ń lò láti fi bá àwọn ènìyàn mi tí ó jẹ́, ẹ́, ẹbí àti ọ̀rẹ́ sọ̀rọ̀. Ìgbà tí mo bá wà lẹ́nu iṣẹ́, wọ́n mú ni dandan fún wa láti máa lò ẹ̀rọ ìgbésókè láti máa bá ara wa sọ̀rọ̀. Eléyìí ṣífun jẹ́ kí ọ̀nà, eléyìí jẹ́ kí oníkálukú wa ká mọ bí a ṣe ń lò ó, ti ó sì jẹ́ wípé a máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáadáa tí a sì máa ń lò, tí ẹ̀rọ yìí tó sì máa ń mú sí iṣẹ́ wa yá lẹ́nu iṣẹ́.

Ẹ̀wù àti ṣòkòtò tí ṣe shirt and trouser ni mo ní ìfẹ́ sí láti máa wọ lọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ẹ̀ lè ye ló jẹ́ pé àwọn aṣọ tí mo máa ń sábà wọ lọ ibi iṣẹ́ náà ni, tó sì yẹ pé wọ́n à gba irúfẹ́ aṣọ mìíràn lẹ́nu iṣẹ́ wa. Ẹ̀ gbogbo pé à wọ ò pòlo, àa wọ ṣòkòtò jíìnù ò ní wọ́n gba láàyè inú ilé iṣẹ́ wa. Tó sì jẹ pé a gbọ́dọ̀ wà ní ẹni tó wọ aṣọ tó wọ aṣọ alápá gígùn pẹ̀lú ṣòkòtò ní gbogbo ìgbà tí a bá fẹ́ wà ní ẹnu iṣẹ́. Wọ́n pàtàkì elẹ́yìi, torí wọ́n gbà wípé báa ba ṣe, báa ba ṣe múra sí, báa ba ṣe múra ló máa le gba, ló máa le ṣokùn fa bí a ṣe lè bá àwọn oníbàárà, bá ṣe lè bá wọn sọ̀rọ̀ àti bá ṣe lè jẹ́ kí wọ́n bá a dówò pọ̀. Ẹ̀ òsiṣe ẹ́ tí ọ ba múra dáadáa, òun ni àwọn oníbàárà ò ní ká kún un, pé boya ò ní ǹkan kan láti lè bá wọn sọ̀. Tó sì jẹ pé elé yìí yóò ṣe ìdí náà fún iṣẹ́ wa. Ẹ̀ idi pàtàkì ni tí ilé iṣẹ́ wa tán fi, fi òfin lélẹ̀ pé ẹ̀wù àti ṣòkòtò ni a gbọ́dọ̀ máa wọ wá ibi iṣẹ́. Tó sì jẹ pé àwọn obìnrin náà bí i tí wọn gbọ́dọ̀ máa wọ̀ nìyí. Ẹ̀ ó sì ní àwọn òwú, ó ní àwọn àwọ̀, àwọ̀ ẹ̀wù àti ṣòkòtò tí a gbọ́dọ̀ wọ̀, a gbọ́dọ̀ wọ àwọn àwọ̀ tí ó ń tan jú. Ẹ̀ torí pé wọ́n gbà wípé ẹ̀ elé yìí, olé ó ṣe é ṣe kó máa fa ìdíwọ́ fún wa lẹ́nu iṣẹ́. Ẹ̀ tó sì jẹ wípé tó bá ti le ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ àìkú àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́, ẹ̀ aṣọ tó bá tún wù mí, aṣọ ilé ni mo máa sábà wọ̀. Tàbí tí mo bá ní òde kí n wọ̀ ẹ̀ aṣọ tí mo rán fún òde òun. Ẹ̀ elé yìí ló jẹ́ mi ò sì máa ń múra, ṣùgbọ́n ohun tí mo fẹ́ràn láti máa wọ̀ jù òun ni aṣọ ẹ̀wù àti ṣòkòtò tí wọ́n ń pè ní shirt and trouser.